Bẹ́ẹ̀ni, sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Ọ̀pọ̀lọpọ̀ egbe ìtọ́jú owo ni o wa. Àwọn kan jẹ́ báǹkì ti a máa ń fi owó sí, àwọn kan dá ìpàdé ton máa ń fi owó pamọ́ sí. Ní ayé ìdá-- ní ayé ìgbà òní báyìí, a tún lè lo cryptocurrency tí àwọn ìlú oyinbo pè ní Bitcoin láti fi tọ́jú owó wa.

Ìbéèrè ni pé kíni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́? Emi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò, mi ò fẹ́ràn láti máa da oúnjẹ nù. Sọ fún ìdí èyí, tí mo bá ní oúnjẹ tó ṣẹ́ kù, màá tọ́jú ẹ̀ dáadáa kí n ba lè jẹ e nígbà tí ó bá di ọjọ́ kejì.

Ìbéèrè ni pẹ̀ṣẹ̀ láyé kí ó ṣe tún ohun kékeré ṣe níbí? Emi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ràn láti máa tún ohun àwọn ohun tó bá ní tó nílò ìtúnṣe mo fẹ́ràn láti maa eléyìí tí mo ṣe kẹ́yìn ni extension tí mo fi ń charge àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi iná jo, ó jóná so ọdẹ mo nídi mo tún, mo ṣètùnṣe.

Ìbéèrè sọ fún wa nípa ṣíṣe ṣọọbu kékeré. Ṣọ́ọ̀bù kékeré jẹ́ ọ̀nà mìíràn láti máa pa owó wọlé. Gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ rọ̀ láti máa ṣe títà rírà. Ti mo bá dẹ fẹ ṣi sọọbu kékeré máà máa ta àwọn oil ti àwọn mọ́tò ọkọ ẹlẹsẹ mẹ́rin máa n lo ní máa máa ta àbí oúnjẹ tí àwọn oloyinbo pè ní provision. And food stuff. Oúnjẹ bíi ẹ̀wà, rice, spaghetti, maggi tí àwọn ènìyàn máa ń jẹ ni màá máa ta.